Àwọn háàpù tí mo máa ń lò jù ni WhatsApp, TikTok, Instagram àti Twitter. Ṣùgbọ́n nínú gbogbo èyí tí mo máa ń lò lójojúmọ́, òun ni WhatsApp. WhatsApp jẹ́ háàpù tí mo máa ń lò tí mo fi máa ń bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀, tí mo ti máa ń bá àwọn oníbàárà mi náà sọ̀rọ̀ ni pàtàkì jùlọ. Mo máa ń ṣe oríṣiríṣi nǹkan lórí WhatsApp mi. Mo máa ń ṣe fídíò call tàbí kí mo gbé àwọn àwòrán nǹkan tí mò ń tà sórí WhatsApp mi tí mo ṣẹ̀ṣẹ̀ máa ń rí àwọn oníbàárà mi bá sọ̀rọ̀ náà nìyẹn.